Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, òun ni ẹni tó mọ̀ nkan tó ń ṣe, òṣìṣẹ́ tó ní ọgbọ́n. Mo máa ń wá ọgbọ́n nínú òṣìṣẹ́ tuntun, ọgbọ́n, ọgbọ́n ìjìnlẹ̀. Mo máa ń wá ìrẹ̀lẹ̀, mo máa ń wá ẹni tó bọ̀ ọ̀wọ̀ fún àwọn ènìyàn, ẹni tó ní ọgbọ́n púpọ̀, ẹni tó dé, tó ní ìrẹ̀lẹ̀ láti, láti tètè kọ́ ǹkan lọ́wọ́ àwọ̀n tó kéré sí gan. Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyẹn. Ẹni tó ní ọgbọ́n, tó ní ìrẹ̀lẹ̀, tó dé ní ọ̀wọ̀, tó ní ọ̀wọ̀ fún gbogbo ènìyàn. Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyẹn.

Tí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò náà ni pé mo máa rà wọ́n, mo máa rà wọ́n ní ọjà, ọjà tí mo ti le rí wọn rà. Gbogbo ohun, gbogbo ohun ìpèsè, gbogbo ǹkan ìpèsè ni ó wà ní ọjà. So gbogbo tí mo ṣe má a rí ìpèsè àwọn ohun èlò, ọjà náà mo ti máa rà gbogbo wọn. Tí ǹ bá rí lọ́jà mo máa lọ sí ilé iṣẹ́ tí wọ́n ti se àwọn ohun ìpèsè yìí, kí n lè rí ìlò fún ǹkan tí mo fẹ́ ṣe. Gbogbo àwọn ohun èlò mi, ọjà àbí ilé iṣẹ́ ohun èlò náà ni mo ti máa rà.

Tí mo ṣe máa ń pàrọ̀, pàrọ̀ ọkàn rẹ̀ ni wípé mo máa ń jáde, mo máa ń lọ rìn, mo máa ń lọ síbi òkun, mo máa ń lọ gbátẹ́gùn, ó máa ń jẹ́ kí, kí ọkàn mi balẹ̀, kí lé, kó rí mi lé e pé. Hmm, tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ̀ níyen. Tí mo bá ti nílò láti pàrọ̀ ọkàn rẹ̀, mo máa ń lọ sí ibi tí, ibi tí ko sáriwo púpọ̀, ibi tá tẹ́gùn pọ̀ sí. Ó máa ń jẹ́ kí àrá mi balẹ̀, ó máa ń mú mi, ó máa ń fún mi lárábalẹ̀ ó dà máa ń, ó máa ń pàrọ̀ ọkàn mi rẹ. So ìbí tí mo máa, tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ̀ níyen.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn dáadáa. Mo mọ̀ bí a ti ń fọn dáradára. Àti kékeré ni bàbá mi ti kọ́ mi bí a ti ń fọn. Àti ìgbà náà dè ní mo ti máa ń fọn. Mo mọ̀ bí a ti ń fọn dáadáa. Ée, mo mọ bí a ti ń fọn. Oṣù mẹ́ta sẹ́yìn dè ni mo fọn gbeyin. Mo fọn ní ilé ọ̀rẹ́ mi. Mo dẹ̀ kọ́ òun náà bí a ti ń fọn. Gẹ́gẹ́ bí ọmọlúàbí tí mo jẹ́, mo mọ̀ bí a ti ń fọn dáadáa.

Tí n bá ń sìn, nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń gbàdúrà, mo máa ń gbàdúrà gan, mo máa ń gbàdúrà dáradára. Nǹkan tí n bá ń sìn àti kí n tó sìn, mo máa ń gbàdúrà dáadáa. Tí n bá dé gbàdúrà tán, mo máa rí pé mo mú omi, mo mú omi kọ́ọ̀pù kan àbí méjì. Mo máa ń jẹ kárà mi balẹ̀, ó dẹ́ máa ń jẹ́ kí n lè, kí n lè ṣe dáadáa tí n bá ń sìn. Nǹkan tí mo máa ń ṣe níyẹn tí mo bá ń sìn. Àwọn nǹkan yìí ṣe kókó fún mi láti sìn dáadáa.

Rárá o, mi tí béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ ri. Mi tí béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ ri, ìdí ni wípé mi tí nílò ìrànwọ́ débi pé, débi tí màá lọ bá fún ìrànwọ́. Ó jẹ́ ẹni tí ó, tí kò kín sọ̀rọ̀ púpọ̀, ó dẹ̀ jẹ́ ẹni tó máa ń tètè bínú. Fún idi eyi mi kì n fẹ́ lọ bá fún nǹkan tí kò ṣe pàtàkì àbí tí ò ṣe kókó. Tí màá dẹ́ ìwà pẹ̀lú ẹ, mo máa ń fi ọgbọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ tí m bá fẹ́ sọ̀rọ̀ torí pé mo mọ̀ pé ó ní ìbínú ni. Fún dídì mi kò ṣe ẹni tí mo máa ń ní fún ní lọ́kàn tí mo bá nílò nǹkan kan. Torí ẹ ni mi kì í ṣe ń béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ rẹ̀. Mo máa ń ní pé mi tí béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí.

Àwọ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò, òun náà ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tó wà lé mi. Mi kì í lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan níta àbí ni ibikíbi tí mo bá wà, àfi tí n bá dé lé mi. Torí pé mo ní anxiety, mo ní ìbẹ̀rú láti máa lo, ẹ, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ níbikíbi tí ó ń ṣe lé mi, torí pé mi ò ní ìfẹ́ tọ̀tì, mi fẹ́ràn tọ̀tì abé orun. Torí dí eyi, mi kì í lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan tí n bá wà níta àfi tí n bá dé lé mi. Fún dé ì, mà a sọ pé mi kì í lo iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan tí ò ń ṣe iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ti lé mi. Yẹ private toilet tí mo nílé, òun nìkan ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò.

Tí mo ṣe má n ṣe àkópọ̀ fún ìrìnàjò ní wípé, mo má n rí dájúdájú wípé gbogbo ẹrù mi pé ó pé, pé gbogbo ǹkan tí màá lò ní ibi tí mò ń lọ, gbogbo ohun èlò mi àti gbogbo ẹrù mi, màá rí pé mokò pé mo má n yẹ̀ ẹ́ wò dáradára. Mo dẹ̀ má n kó oríṣìíríṣìí ǹkan tí mo n lò nílé bíi ìfọnu, ọṣẹ, kẹ̀kẹ́ ìwẹ̀, gbogbo àwọn ǹkan bẹ́ẹ̀ yẹ, torí pé mi mọ bí ibi tí mò ń lọ ṣe rí. Ẹ̀n, kò ṣe bí tí mo dé rí, torí díẹ̀ tí màá lọ ìrìnàjò, mo má n kó oríṣìíríṣìí ǹkan púpọ̀ tí mo lè nílò, torí pé mi mọ̀ bóyá màá rí níbẹ̀. Torí ẹ́ ni mo ṣe má n kó gbogbo ǹkan tí màá nílò, màá n kó dání. Mo dẹ̀ má n wo gbogbo ohun èlò tí màá nílò níbẹ̀, mo má n wo dáadáa kí n tó kúrò. Wọ́n á rí pé gbogbo ọ̀n wà ní, ọ́ wà bó ṣe ẹ kó wa. Tí mo ṣe má n ṣe àkópọ̀ fún ìrìnàjò ni ẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn orin àtẹ̀gùn. Àtẹ̀gùn jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa rin. Ó má ń jẹ́ kí, ó má ń fún mi lókun àtàgbàrà, ó má ń jẹ́ kí ara mi le. Ó dàbí exercise ni fún ara mi. Ó ma ń jẹ́ kí ń lè, kí ń lè parọ́nú rẹ̀. Tí mo bá ń, tí bà ń gun àtẹ̀gùn, ó má ń jẹ́ kí ń parọ́ inú rẹ̀. Ó má ń mú mi le. Mo mọ̀ ọ́ jẹ́ exercise fún ara mi idi tí mo ṣe fẹ́ràn. Àtẹ̀gùn nìyẹn tí mo ṣe fẹ́ràn láti máa rin àtẹ̀gùn. Ó wà ní ilé mi, ó dé ga gàn, ó de, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ láti máa rin lójoójúmọ́.

Ìgbà tí mo máa ń fa ohun ni ìgbà tí inú mi ò bá dùn ni mo máa ń fa. Ìgbà tí inú mi ò bá dùn, tí nǹkan bá ń ba inú mi jẹ́ àbí tí mo bá ń ṣiṣẹ́. Nítorí pé mo jẹ́ designer, graphic designer ni mí. Mo dẹ̀ máa ń kọ́kọ́ fa ǹkan tí mo fẹ́ design ní pẹ̀lú ìwé àti pẹ́nsù kí n tó design ẹ̀ sí orí kọ̀m̀pútà mi, lórí kọ̀m̀pútà mi. So àwọn ìgbà méjì tí mo máa ń fa ni ìgbà tí inú mi bá jẹ́, tí inú mi ò bá dùn àbí ìgbà tí mo bá fẹ́ ṣiṣẹ́, tí mo bá fẹ́ design. Àwọn ìgbà tí mo máa ń fa ni. Fífà dẹ̀jẹ́ ǹkan ohun tí mo nífẹ̀ẹ́ sí gan. Ó jẹ́ talent mi, ó jẹ́ ǹkan tí mo mọ̀ ṣe dáadáa.

Tí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà mi, òun ni wípé mo máa ń tí a bá ti jọ ṣe business tán, tí a bá ti jọ ṣe, ẹm, tí a bá ti jọ parí business wa tán, mo máa ń fún wọn ní nǹkan tí mò ń pè ní feedback form. Iyẹn ni fọ́ọ̀mù tí wọ́n máa fíìlì, tí wọ́n máa fi sọ tán ṣe nífẹ̀ẹ́, tán ṣe nífẹ̀ẹ́ ìbáṣepọ̀ wa sí, ǹkan tí wọ́n máa fẹ́ kí n ṣiṣẹ́ lé lórí àti ǹkan tí wọ́n ò nífẹ̀ẹ́ nípa ìbáṣepọ̀ àwa méjèèjì. Tí mo ṣe máa ń gbọ́ èrò, èrò àwọn oníbàárà mi nìyẹn. Ẹ̀hẹn, ohun kan tí tọ́ bá sọ nínú fọ́ọ̀mù yìí ni mo máa ka tí mi náà fi máa mọ tí màá ṣe máa ṣe bóyá màá ṣe máa máa ṣe tí mo ṣe ń ṣe ni àbí màá adjust. Hmm, tí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà mi nìyẹn.